Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ gan. Nígbà mii mo máa ń mu tó omi bíi gálọ̀nù méje sí márùn-ún. Ijọ́ tó bá kéré jù ni márùn-ún, ijọ́ tó bá pọ̀ jù ni méje. Omi múmu jẹ́ ǹkan pàtàkì nínú ìlera wa, tó sì ṣe kókó ká máa mu omi. Omi dáa lára, ó sì ní àwọn ìwúlò tó tún wúlò fún lára. Bẹ́ẹ̀ni, omi múmu ó jẹ́ ohun pàtàkì bóyá lẹ́yìn tá bá jẹun tán àbí lẹ́yìn ìgbà tá bá ṣiṣẹ́ tó lágbára tàà láàgùn tán, ó dáa gan ká ma mu omi páapaá jù lọ tá bá jí ní àárọ̀, omi múmu ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti kọ́kọ́ máa fi tẹ́lẹ̀ inú, nítorí ó ní iṣẹ́ gidi tó máa ń ṣe fún ìlera wa. Bẹ́ẹ̀ni, omi múmu ó wà lára ǹkan tó ṣeókó. Nítorí ẹ́ la fi máa ń sọ fún àwọn adarí wa wípé kí wọ́n pèsè omi tó mọ́ láti rí lè máa rí omi mú ní ìgbà gbogbo. Nítorí omi wà lára ohun tó máa ń fọ àìsàn danu kúrò ní ara. Omi sì wà lára ohun tí ó jẹ́ wípé a gbọdọ̀ maa jẹ́ kó ṣe déédéé nígbàkígbà ní ara wa. Òǹgbẹ gbẹ wá o, òǹgbẹ ó gbé wa o, ó yẹ ká máa mu omi. Omi ò kí i pọ̀ jù lára bẹ́ẹ̀ sì ni kì í ní ara lára. Ẹ̀h, hun tó tún le ṣe ni pé kó fọ ìdọ̀tí kúrò ní ara wa. Omi dáa lára gan, ó sì ṣe kókó ní gbogbo ìgbà. Mo máa ń sọ fàwọn èèyàn wípé kán má gbìyànjú àti gbé omi rìn sí gbogbo ibi tọ́n bá n lọ. Kó dìgbà tí òǹgbẹ bá tó gbé wọn, kan tó mu omi. Paápaá jùlọ tí òǹgbẹ bá ti wá di wípé ó ń gbẹ́yan kí èèyàn mu omi ni kókó. Torí tí òǹgbẹ bá ti gbẹ́yan jù, ó máa ń ní àìsàn tí máa ń dá síyan lára tí ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Omi dáa gan, ó sì ṣe kókó. Torí ẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ fí ń ṣe omi jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ yìí gan, wọn tún ti wà ń fa àkóbá gan sí ara wa nípa omi múmu yìí. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti ń lo kẹ́míkà láti fi máa fọ omi wọn. Àwọn chemical yẹn s, yìí sì rẹ ó wà lára ohun tí tún ń kó ìjàmbá mọ́ sí ara wa. Àwọn àìsàn pẹpẹ̀pẹ̀, àìfojúrí ó wà nínú àwọn omi tóń pèsè yìí tí ó sì jẹ́ kí ìlera wa gan kó tún mọ pé bó tilè jẹ́, bó tilè jẹ́ pé a mu omi. Àwọn omi wọ̀nyí ó tún ń dá àwọn àìsàn pípẹ̀pẹ̀ kọ̀ọ̀kan sí wa lára tí ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwọn omi tèmi kàn wo wípé ó dáa jù láti máa mu ni bíi àwọn omi òjò, omi ẹ̀rọ, bore hole, wọ́n máa ń dáa gan. Tá bá sì fẹ́ tún máa mu, ká koko máa sè wọ́n jíná ná. Fún bí i wákàtí kan, kan fi jíná. Bẹ́ẹ̀ni, tón bá ti wá jíná, ká sọ̀ wọ́n kalẹ̀ ká, ká jẹ́ kón tútù dáadáa síbi tó bá mú. Ká wá bù wọn sínú eh, ike tá mo wípé ó ní omori tí wọn ò ní lè máa tọwọ́ bò. A wá lè kó wọn sínú fíríjì, ẹ̀rọ amú, amú ǹkan tutù. A lè máa kó wọn síbẹ̀, a sì lè máa kó wọn sibi tí a bá mọ̀ wípé ó tútú tí ó jẹ́ wípé wọn ò fi lè máa rẹ ọkàn wa ní òǹgbẹ. Àwọn omi tí ó tún máa ń daá láti mu jù bóyá lásìkò òtútù ni àwọn omi tó bá lọ́wọ́rọ́, tó gbóná fẹ́rẹ, ọ̀ùn máa ń dáa lára. Kò n ṣe gbogbo ìgbà ló dáa kíyàn máa mómi tó bá tútù jù. Omi tútù náà tún máa ń ní àwọn àìsàn tí máa ń fà síyan lára bíi ikọ́. Bẹ́ẹ̀ni, tí omi bá ti tutù jù kò nìwúlò gidi kan tí ń ṣe lára. Ó dáa gan ká tún máa mu omi gbóná ju omi tútù lọ. Nítorí pé omi gbóná ní àwọn ìwúlò kọ̀ọ̀kan tí máa ń ṣe lára. Omi tútù ni ò ní ìwúlò gidi kankan tí ń ṣe lára ju pé bóyá tí òǹgbẹ bá ti gbé wa lágbẹ́ju tá bá mú omi tútù, a tètè máa rẹ òǹgbẹ. Hmm, àwọn ǹkan tó yé èmi tó ń rì nù un. Ṣùgbọ́n omi gbóná kó kanlẹ̀ ní iṣẹ́ pàtàkì tí ó máa ń ṣe lára. Fún eléyìí èmi máa ń mu omi tó tó bíi gálọ̀nù márùn-ún sí méje lójúmọ́. Bẹ́ẹ̀ni.

Ọ̀nà tí mo máa ń fi ń kojú ìṣòro ní ibi iṣẹ́ o tó oríṣi bí mẹ́ta ju bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́ ni pé tí mo bá rí pé nǹkan ò lọ déédé, mo máa ń se àlàyé fún àwọn adarí ibi iṣẹ́ tàbí alámojútó ibi iṣẹ́. Tí mo bá rí pé nǹkan ò lọ déédé, mo máa ń fi ẹjọ́ sun àwọn tó jẹ́ ọ̀gá ní ibi iṣẹ́ tàbí kí n ṣe elé ti mo bá dé ṣe fúnra mi. Mo sì máa ń sọ̀rọ̀ ìgbìyànjú fún àwọn alájọṣìṣẹ́ pọ̀ mi tí mo bá rí pé wọ́n fẹ́ máa ń ṣe ìmẹ́lẹ́ tàbí wọ́n ò fẹ́ ní okun àti iṣẹ́ dáadáa. Ìnì tí mo bá nípa láti fi ràn wọ́n lọ́wọ́, mo máa ń fi ràn wọ́n lọ́wọ́. Ìgbà mí tí owó oṣù tàbí owó ọ̀ṣọ̀ọ̀ṣẹ́ wa tí ò bá sì ti wọlé, tí mo ti wá fẹ́ rí pé àwọn tí a jọ ń ṣiṣẹ́ wọ́n ti fẹ́ máa ń sọ̀rọ̀ jù tàbí wọ́n ti fẹ́ máa ń fi iṣẹ́ ṣeré nípa owó tí ó ti wọlé, mo máa ń bá wọn sọ̀rọ̀ wípé kìí ṣe gbogbo ìgbà ni owó máa sì ti ń wọlé. Ẹ̀, àwọn olùdarí ibi iṣẹ́ náà ni wọ́n máa ń ní ìdojúkojú tí wọ́n máa ń bá kojú nígbà mí fún dé yìí, kí wọ́n máa wo tẹ̀yìn mọ́ wọn wípé kí wọn bá wọn ṣe iṣẹ́ wọn káwọn ṣe iṣẹ́ wọn bó ṣe ẹ́ kan ṣe àti bó ṣe tọ́. Lọ́nà yìí, ó máa ń jẹ́ kí àwọn arabiṣẹ́, àwọn arabiṣẹ́ mi kan mọ̀ mí sí ẹni tí ó ẹ̀, ó mọ̀ bá wọn dojúkọ ìṣòro tí ó bá ti wáyé ní ẹnu iṣẹ́ wọn. Fún dé yìí, inú wọn sì máa ń dùn nígbàkígbà tí wọ́n bá ti rí mi. Nítorí pé wọ́n mọ̀ wípé èmi ò kí ń fi ààyè sílẹ̀ fún ìṣòro kó ga ju bó ti ẹ lọ. Mo sì máa ń sa gbogbo ipá mi àti okun mi láti jẹ́ kí iṣẹ́ ó lọ déédé. Nítorí pé iṣẹ́ ni kókó, iṣẹ́ ni tí kò bá iṣẹ́, kò sí ibi tí a fẹ́ lọ, kò sí ohun tí a fẹ́ jẹ. Iṣẹ́ yìí kò sì kókó jù fún wa láti ṣe. Iṣẹ́ ni a fi ń dẹni gíga. Kódà kí bàbá èèyàn lówó lọ́wọ́, kí èèyàn ní ẹṣin lé kan, ó sì kókó ká ṣe iṣẹ́. Iṣẹ́ ta bá sì ń ṣe, ó ní iyi wa, ó ní, ó ni a fi ń tọ́lé, ta fi ń bọ́mọ, ta fi ń ṣe àwọn nǹkan ta ń ṣe. Fún dé yìí, a gbọdọ̀ mójútó ìṣòro kí ìṣòro tó bá ń dojúkọ wa, a sì gbọdọ̀ mọ bí a ṣe mọ̀, bá yé a ṣe mọ̀ ṣe àwọn, bá ṣe mọ̀ dojúkọ ìṣòro yìí tí ó fi nípa ẹlòmíràn lára tàbí tí kò fi nípa àwa náà lára. Àwọn ìṣòro yìí ó jẹ́ nǹkan tí kò lè má ṣẹlẹ̀ níbi gbogbo tí ìdàgbàsókè bá ti ń ṣẹlẹ̀. Kí ìdàgbàsókè bá ti ń wáyé, a gbọdọ̀ mọ̀ bí a ṣe mọ̀ dojúkọ àwọn ìṣòro yìí. Nítorí pé ohun tó bá fi le mú kí a mọ̀ re tí ìdàgbàsókè láti sì tọ́ mọ̀ re tí àwọn ìṣòro náà tí a mọ̀ kọjú. So ó yẹ kí a gbọdọ̀ mọ̀ tí múra àwọn ìṣòro yìí sílẹ̀ nígbàkúgbà tí a bá ti ń ronú àti ìdàgbàsókè. Àwọn ìṣòro yìí jẹ́ àwọn nǹkan tí ó máa ń mú ìdàgbàsókè àti ẹ̀kọ́ wá nígbàkígbà tí ó bá ń wáyé. Àwọn ìṣòro yìí ni àwọn ìṣòro tí ó, tí ó jẹ́ pé tí kò bá wáyé, ìdàgbàsókè gan kò lè má ṣẹlẹ̀. Nítorí ìṣòro ló ń fa okun ìdàgbàsókè. Tí kò bá sí ìṣòro, kò sí ìdàgbàsókè. A kan gbọdọ̀ mọ̀ bí a ṣe mọ̀ mójútó àwọn ìṣòro yìí tí kò fi nípa iṣẹ́ tàbí pa ẹni kankan lára ni. Oríṣiríṣi ìṣòro sì ó lọ máa ń wáyé. Ìgbà níwọ̀nba ìgbà tí a bá ti ní àwọn alámojútó iṣẹ́ àti àwọn ọ̀gá lẹ́nuṣẹ́, a gbọdọ̀ fi ìṣòro yìí tó wọn létí kí àwọn náà lè mọ ọwọ́ tí wọ́n ó fi mú àti bí a ṣe jọ rìn papọ̀ tí kò fi nípa ẹni kankan lára. Tí ó bá jẹ́ àwọn ìṣòro nípa tí àwọn èrò ni, èmi mọ̀ nípa àwọn èrò. Tí ó bá jẹ́ ǹ tí mo lè ṣe fúnra mi ni, mo máa ń ṣe fúnra mi. Tí ó bá jẹ́ ǹ tí mo nílò láti tẹ àtẹ ìránṣẹ́ sí wọn ni, mo máa ń tẹ ìránṣẹ́ sí wọn. Tí ó bá sì jẹ́ ohun tí mo nílò láti jẹ́ kí wọ́n wá wò ó fúnra wọn ni, màá pè wọ́n kí wọ́n wá wò ó fúnra wọn. Kí ìṣòro yìí kó ṣe àti bí yá, ó ní kókó. Ìṣòro jẹ́ ǹ tí ó gbọdọ̀ má ṣẹlẹ̀. Níwọ̀nba ìgbà tí a bá ti ní ìlọsíwájú ìṣòro yóò ṣẹlẹ̀. Bí a ṣe máa dojúkọ ọ̀gàn ni ó ṣe kókó tó sì ṣe pàtàkì jù lọ bẹ́ẹ̀ ni.

Lóòtọ́, ètí lílu jẹ́ àṣà àdáyébá tó jẹ́ pé àwọn bàbá náà máa ń lu ètí. Ṣùgbọ́n, a, tàbà wò nípa ti ẹ̀sìn àti ìṣe, ayé òde tí àwa yìí, ẹ̀sìn, ẹ̀sìn gbogbo ẹ̀sìn, bẹ́ẹ̀ ẹ̀sìn Mùsùlùmí o, tàbí ẹ̀sìn Kristẹ́nì o, ó dà pé wọn ò fẹ́ fi ára gbá etí lílu. Ṣùgbọ́n òde ayé táa wà ní ìsìn yìí tí ojú ti là yìí, ó pò láàrín àwọn ọ̀dọ́kùnrin tó ń lu etí, tó sì jẹ́ pé, ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lè máa fi ṣe bóyá bí ẹ̀mí òkùnkùn, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ò ní nǹkan mìíràn fi ṣe ju bóyá láti fi wá ẹwà kún ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ sì ṣe nítorí ìfẹ́ tó ní sí i. Ṣùgbọ́n tàbí àwò nípa tìtẹ̀ mi, ó wù mí kí n lu etí ṣùgbọ́n mi ò tí ì lu etí mi, mi ò tí ì lu etí mi. Ṣùgbọ́n ó wù mí kí n lu etí. Àwọn nǹkan tí ó kàn jẹ́ kí má wò tí ò tí jẹ́ kí n lu etí ni pé, a, mò ń wo ti àwọn ìyá tó bí mi àti àwọn tó jẹ́ ẹbí, mò ń wo ohun tí wọ́n sọ àti àwọn tó súnmọ́ mi kánkán óhún tí wọ́n sọ. Ẹ̀sìn náà sì wà lára ohun tí ó ti mú mi lu etí. Ṣùgbọ́n etí lílu wà lára nǹkan tí mo fẹ́ràn ṣe láti ṣe tí mo sì fẹ́ ṣe tí ń sì ṣe nítorí pé mo nífẹ̀ẹ́ ṣe etí lílu. Màá sì lu etí mi. Àti pé tí a bá ti wá lu etí wa tán ká nígbàradì fún àwọn nǹkán tí àwọn olóyìnbò ń pe ní criticalism, criticisms. Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn ó sọ̀rọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n ìwọ lọ mọ ìdí tí ọ fí ṣe, ìwọ náà sì lọ mọ óhún tí ọ fẹ́. Tí ọ̀rọ̀ tán bá ń sọ èèyàn ò ní jẹ́ kí ó wọ́ yàn létí. Bẹ́ẹ̀ ni. Níwọ̀nba ìgbà tí kì í bá ṣe pé bóyá o fi ń wu ìwà burúkú tàbí ṣe òhún tí ò dá ní àwùjọ. Gbógbó òhún tí wọ́n bá sọ ó ti di kí èèyàn máa dá wọn lóhùn ní tùbí nùbí. Kọ́ ì, ó fi lè máa fàjà kí wọ́n fi lè máa tún sọ pé à í torí pé o ti lu etí lọ́ fi ń fa lọ́ fi ń ṣe jàgídíjàgàn. Nítorí pé ojú tí àwọn èèyàn máa fi ń wo ẹni tó bá lu etí bí ẹni tó ń wùwà jàgídíjàgan tàbí tí kò ní ẹ̀kọ́ tàbí tí òun ò rí kọ́ ni ojú tí wọ́n máa fi ń wo ẹni tó bá ti lu etí. Fún díẹ̀ yìí, àsìkò yìí jẹ́ àsìkò tí èèyàn gbọdọ̀ rẹra èèyàn sílẹ̀ tí èèyàn sì gbọdọ̀ máa rin ìrìn kò tọ́ tí èèyàn sì máa gbọdọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ò tọ̀ lẹ́nu. Nítorí pé ọ̀rọ̀ tíntíní tí èèyàn bá sọ báyìí, ọ ní wọn ó fi máa sọ̀rọ̀ èèyàn wípé à í torí pé ó ti lu etí ló fi ń ṣe ǹkan tó ń ṣe yìí. Ni ìwà rẹ̀ ò fi bá tìtì èèyàn gídí mú mọ́. So fún ìdí ẹ̀yìí etí lílu ó gba èrò púpọ̀ tí o ò bá fẹ́ kí wọ́n sọ ọ̀rò rẹ́ ní àìda. O gbọdọ̀ mọ bí èèyàn ṣe ń kọ etí òdì sí ọ̀rọ̀ kọ̀rọ̀ tàbí n tí ìwà kìwà tí wọ́n lè wù sí ọ láì jẹ́ pé o fáráyà tàbí o bínú ju bó ṣe ẹ kọ bínú lọ. Etí lílu jẹ́ àwọn nǹkan tí ó máa ń mú kí èèyàn rẹwà tó sì máa ń jẹ́ kí èèyàn yọ lókèèrè. Etí èmi nífẹ̀ẹ́ ṣe etí lílu. Mo sì èmi ó sì lu, màá lu. Ṣùgbọ́n ó dà pé àkókò tí ń lu kò tíì tó. Màá lu etí mi ní etí ọ̀tún màá sì lu ní etí òsì. Mọ̀ ṣùgbọ́n mò ń wá owó tó tó owó tí ń fi ra yẹrí tí ó wọ́n dáadáa tí ó sì búyì kún etí mi àti personality mi ní àwùjọ tí mò ń dúró dé nú. Mo sì mọ̀ pé Ọlọ́run ò ṣe tí èmi ò sì lu etí mi.

Uhm, sé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń rọrùn. Mo ní oríṣi ìrọ̀rùn mẹ́ta tí mo fi máa ń rọ ọrùn mi tí mo bá sùn. Ìrọ̀rùn jẹ́ ohun tí kì í ṣe dandan fún mi. Mo lè sùn dáadáa láì rọrùn, mo sì le lo ìrọrùn. Ẹ̀hẹ̀ tí mo máa ń fi ìrọ̀rùn ṣe ni pé bóyá mo máa ń ka ẹsẹ̀ le. Rí ìgbà mí, mo máa ń fẹ́ kí ẹsẹ̀ mi ó ga sókè díẹ̀ lórí ibùsùn mi, ẹ́ máa ń rọ̀ mí lọ́rùn, ní sì máa ń jẹ́ kí ọrùn tètè wá. Rí ìrọ̀rùn ló máa ń jẹ́ kí ọrùn tètè wá fún mi. Fún dé yìí mo máa ń ka ẹsẹ̀ mi lórí àwọn ìrọ̀rùn tí mo bá ní. Ìgbà mí ìgàn mo lè máa lo ìrọ̀rùn fúnra mi. Ó jẹ́ pé bóyá apá tàbí ẹsẹ̀ ni mo ka lé mọ́lẹ̀. Ẹ̀hẹ̀m ìrọ̀rùn jẹ́ ohun tó máa ń jẹ́ kí ọrùn rọrùn fún èèyàn, tí ó sì ní jẹ́ kí ọrùn èèyàn kó lọlẹ̀ ju ara lọ, pàápàá jùlọ fún àwọn tó bá sanra, tó bá sanra tí, ẹ́hẹ̀ ara wọn tó ga ju bí orí wọn ṣe tó lọ. Tí wọ́n bá fẹ́ sùn, wọ́n gbọdọ̀ lo ìrọ̀rùn kí orí wọn kó má ba lọlẹ̀ ju. Bí-- ìlọlẹ̀ yìí ó máa ń fa kí ọrùn ro èèyàn tí èèyàn bá jẹ́ ní àárọ̀, tí ó sì jẹ́ kí ara máa ni èèyàn. Fún ìdí èyìí ó dáa kí èèyàn lo ìrọ̀rùn. Irú èmi bá yẹn ní sì, ìrọ̀rùn ò ṣe ǹkan tó mọ́ mi lára láti ilẹ̀. Tí mo bá kàn lo, mo kàn lo wípé bóyá mo kàn lo fún wípé óké mo lo lásán ni. Kì í ṣe pé bóyá dandan ni fún mi láti fi sùn. Tí mi o bá rí ìrọ̀rùn, mo máa ń sùn. Ibi, kò sí ibi tí mo fi ara lé tí mi ò lè sùn nítorí pé ohun tí mo ti fi kọ́ ara láti kékeré ni. Gbogbo ìrìnàjò tí mo sì ti rìn káàkiri kò ṣe ìrìnàjò tó rọ̀ mí lọ́rùn láti máa fi ìrọ̀rùn sùn ní alaalẹ́. Fún ìdí èyí ó ti mọ́ mi lára, ó ti mọ́ mi lára dáadáa láti sùn láìní ìrọ̀rùn. Lóòótọ́ ìrọ̀rùn dá púpọ̀, ó máa ń jẹ́ kí ọrùn kó dùn láti sùn ni. Ṣùgbọ́n kì í ṣe dáadáa ni fún mi láti lo ìrọ̀rùn. Ìgbà mí tí, tí mo bá jẹun yójú kìí wù mi. Tí mo bá jẹun yójú ní alẹ́ tí mo tètè sùn, mo, mo máa ń lo ìrọ̀rùn kí ikùn mi kó lè, kó lè lọlẹ̀, kí àyà mí kó lè lọ sókè níwọ̀nba tí ó fi ní dà mí pé oúnjẹ náà ó ti ro ogún sí ẹ̀gbẹ́ kan ju ẹ̀gbẹ́ kan lọ. Fún dé yìí mo máa ń lo ìrọ̀rùn, ṣùgbọ́n kì í ṣe dáadáa ni fún mi kí n lo ìrọ̀rùn. Ìrọ̀rùn ṣe kókó fún àwọn aláboyún tàbí ọmọ ìkókó tàbí àwọn tí ara wọn ò bá yá dáadáa. Ó máa ń dáa kí wọ́n lo ìrọ̀rùn yìí kí ó fi lè fún un ní, ẹ́hẹ̀ àlàáfíà mímọ̀ ọba láti lè sùn tàbí láti fi da ẹgbẹ́ sí ibi tí wọ́n bá fẹ́ da ẹgbẹ́ sí. Fún ìdí èyí ó dáa láti máa lo ìrọ̀rùn fún àwọn tí mo dárúkọ yìí. Àwọn aláboyún, ọmọ ìkókó, àgbàlagbà, arúgbó ó dáa fún wọn àti àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ tó ní agbára jù ó dáa kí wọ́n lo ìrọ̀rùn kí ara wọn lè tètè túra, kí wọn lè tètè túra. Tí wọ́n bá sùn kí ara má bàa rọ wọ́n tí wọ́n bá jí. Ó dáa kí èèyàn lo ìrọ̀rùn yìí. Àwọn ìrọ̀rùn kan sì wà tó jẹ́ pé wọ́n, wọ́n fúyẹ́ dáadáa wọ́n sì rọ̀, tó jẹ́ pé tó ṣe a bá gbára lé wọn, wọ́n má ń, wọ́n má ń tún ara tò ni. Àwọn kan wà tó le. Àwọn èyí tó le yìí ó wà fún oríṣìíríṣìí àwọn èèyàn kọ̀ọ̀kan. Àwọn èyí tó sì rọ̀ yìí náà wà fún àwọn oríṣìíríṣìí èèyàn kọ̀ọ̀kan, tó jẹ́ wípé tí wọ́n bá lò ó, inú wọn má ń dùn pé àwọn lo ìrọ̀rùn. Ṣùgbọ́n àwọn kan tí wọ́n bá lo èyí tí ó le yìí ó máa ń jẹ́ kí ara rọ wọ́n tí wọ́n bá jí ni. Fún dé yìí mo máa ń lo ìrọ̀rùn ṣùgbọ́n kì í ṣe dáadáa ni fún mi kí n lo ìrọ̀rùn nítorí ìlera mi pé dáadáa. Mo sì ti rìn káàkiri láì lo ìrọ̀rùn láti fi sùn. Fún dé yìí mo lè lo ìrọ̀rùn sùn, mo sì tún lè má lo sùn, kò ní ǹkan tí ó fẹ́ ṣe fún mi. Bẹ́ẹ̀ ni.

Ìgbà mí mo ma ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mí wákàtí gan ìṣí tó tí mo ti ma ń ṣí wọṣẹ́. Ó níṣe pẹ̀lú bí iṣẹ́ bá ṣe pọ̀ ńlẹ̀ si tàbí bí àwọn oníbàárà bá ṣe wà pẹ̀lú mi sí. Ìjọ́ mí tí oníbàárà bá wà pẹ̀lú mi, a máa ń sọ̀rọ̀ nípa bí a ṣèlè ṣe àtúnṣe àwọn ohun èlò iṣẹ́ wa àti bí a ṣèlè máa gbé àwọn iṣẹ́ tó dà ju bí a ti ń ṣe tẹ́lẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí la máa ń sọ títí tí wákàtí fi máa ń kọjá. Ìgbà mí tí mo bá sì ní iṣẹ́ tó pọ̀nlẹ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ kún wákàtí mi bí wákàtí méjì, wákàtí mẹ́ta kún wákàtí tó yẹ kí n ṣíwọ iṣẹ́. Nítorí mo gbọ́dọ̀, mo gbọ́dọ̀ parí àwọn iṣẹ́ tí a sì ṣe àkójọ gbogbo wọn pọ̀ fún àwọn oníbàárà wa. Àwọn nǹkan yìí ṣe pàtàkì. Ẹ̀yàn sì gbọ́dọ̀ mọ àsìkò tí ẹ̀yàn gbọ́dọ̀ ṣiṣẹ́ ju wákàtí lọ àti àsìkò tí ẹ̀yàn gbọ́dọ̀ ṣíwọ iṣẹ́ kí wákàtí tó tó. Ìgbà mí tí iṣẹ́ bá pọ̀nlẹ̀, tí àwọn oníbàárà sì ń dúró láti gba iṣẹ́, a gbọ́dọ̀ gbìyànjú ajé ká ṣiṣẹ́ ju àsìkò tó yẹ ká ṣíwo iṣẹ́ ká lè ráyè ká lè parí iṣẹ́ náà. Nítorí pé àwọn oníbàárà ń dúró, a sì gbọ́dọ̀ sọ fún wípé a ti ṣí wọṣẹ́ lásìkò tó yẹ kí ká kó iṣẹ́ lé wọn lọ́wọ́. So àwọn nǹkan yìí ó níṣe pẹ̀lú ìdàgbàsókè ilé iṣẹ́ àti bí àwọn èèyàn ṣe máa ń sọ ọ̀rọ̀ nípa ilé iṣẹ́. Nítorí ó máa ń mú, ó máa ń dàbí àbùkù lójú àwọn oníbàárà ní àsìkò tí wọ́n bá wà lórí ìjókòó kí a wá sọ fún wọn pé a ti ṣíwọ ṣẹ́. Sé ó ṣe gbọ́ lé tí pé ká máa sọ fún wọn pé ó ya e máa lọlé o, a sise mọ́ o. A gbọ́dọ̀ dá wọn lóhùn lẹ́yọkọ̀ọ̀kan. A gbọ́dọ̀ fún wọn ní irú iṣẹ́ tí wọ́n fẹ́ àti bí iṣẹ́, a gbọ́dọ̀ fún wọn ní irú iṣẹ́ tí wọ́n fẹ́ ká sì múnú wọn dùn pàápàá. Ìdí nìyi ti a fi gbọ́dọ̀ ṣíwọ iṣẹ́ láìjẹ́ wípé boya a dà wọ́n lóhùn tán. Ṣùgbọ́n tí ò bá sí àwọn oníbàárà nílẹ̀ tí iṣẹ́ tó sì wà nílẹ̀ tí ó pọ̀ jú, a ah, kọ́sí tó lè mú ká máa ṣíwọ iṣẹ́ ní àkókò tó yẹ ká ṣíwo iṣẹ́. Èmi sì tún ní, mo tún nífẹ̀ẹ́ sí wipé tí mo bá mọ̀ pé iṣẹ́ tó wà nle ní ọlá ó máa pọ̀ jú tí mo sì rí pé ààyè sì wà fún mi ní irú òní yìí, mo máa ń gbìyànjú àti ṣe ìkan sí méjì kí n, kí n gbìyànjú àti parí wọn kí iṣẹ́ tó ní kó má bà pa títọ̀lá lára. Fún idi eyìí, mo máa ń sọ fún àwọn tá jo maa n siṣẹ́ pé ó dáa ká ní suru ká maa ma kan ju lọlé ní gbogbo ìgbà. Ká wo àwọn nǹkan wọ̀kan tó yẹ kí ká ṣe ká sì ṣe kí gbogbo kọ́ lè rí bó ṣe yẹ kó rí. Àwọn nǹkan yìí ni a maa, ni mo máa ń wò gẹ́gẹ́ bi ohun tí èèyàn tó lè fi ran ilé iṣẹ́ lọ́wọ́ láti fi lè jẹ́ kí ilé iṣẹ́ kó lè tẹ̀ dàgbà àti láti rin síwájú kí owó kó tún lè wọlé. Ìgbà mí tí mo bá délé báyìí, è máa ń rẹ̀ mí pa ni wípé àá iṣẹ́ tí mo ṣe lónìí o ju wákàtí tó yẹ kí n ṣe, ṣíwọ ṣẹ́ lọ. Ṣùgbọ́n a mọ̀ nǹkan ti èèyàn ń ṣe ti èèyàn fi ń bí ilé iṣẹ́ nínú tàbí bí àwọn oníbàárà nínú. Fún idi eyìí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ fún ìdí pàtàkì. Àwọn ìdí pàtàkì náà sì ni àwọn ìdí tí mo ti sọ sẹ́yìn wípé tí àwọn oníbàárà bá wà lórí ìjókòó, a lè sọ fún wípé kí wọn má lọlé wọn. A sì lè sọ pé a fẹ́ ṣíwọ iṣẹ́ ní irú àkókò náà. È máa ń dàbí ìwà, ìwà àìda lójú àwọn oníbàárà ni àti lójú onílé iṣẹ́. Gbogbo nǹkan láàyè yìí ló gba ọpọlọ. Ọpọlọ yìí sì ni èmi máa ń fẹ́ láti lò fún sí gbogbo ẹ̀ka ìgbésí ayé mi nítorí pé a mọ ibi tí àwọn náà ó dé ní ọ̀la. A sì mọ ibi tí à ń lọ ní ọ̀la. Fún idi eyìí ó dáa kí èèyàn máa ṣe gbogbo nǹkan pẹ̀lú ọpọlọ àti sùúrù. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mí. Ìgbà mí sì ni mò lè máa ṣiṣẹ́ tó wákàtí tó yẹ kí n ṣí wọ tí ń ti ṣí wọ bò se jẹ́ nù.

Èmi ò ní ìgbà kan pàtó tí mo fi máa ń lo fóònù mi, nítorí pé fóònù mi máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Mo sì máa ń gba àtẹ̀ránsẹ́ níṣẹ́jú ìṣẹ́jú. Ìdílé ree ti fóònù mi fi máa ń wà pẹ̀lú mi. Ẹnu pé tí mo bá kàn rí pé fóònù náà ó ti ń lò tàbí ó ti ń gbóná ni mo máa ń fi sílẹ̀. Nítorí pé fóònù mi gan, ó dàbí ilé iṣẹ́ fún mi ni, ó dàbí ibi iṣẹ́ mi ni. Ìdílé tó fi dàbí ẹni pé fóònù mi máa ń wà pẹ̀lú mi. Oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe lórí fóònù mi, bí i àtẹ̀ránsẹ́, kí n wá ìdí ọ̀rọ̀ lórí fóònù tàbí kí n lọ wo àwòrán YouTube oyì tí ń kọ́ni níṣẹ́ tàbí kí n lọ sí ẹ̀ka ti Twitter, kí n lọ wo ìròyìn àgbáyé tàbí ohun tí ń lọ ní ààyíká mi. Ìgbà mí mú ṣì máa ń wọ TikTok láti wá oríṣiríṣi àwòrán, dìsáínì aṣọ oríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn ẹgbẹgbẹ́ mi yókù tí wọ́n rán aṣọ tà. Ìgbà mí ṣì rí, mo máa ń wọ WhatsApp láti bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ àti bá àwọn kọ́sítọ̀mà mi sọ̀rọ̀. Oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe lórí fóònù, tó sì jẹ́ wípé kì í jẹ́ kí n lè gbé fóònù sílẹ̀ ní ìṣẹ́jú kan tàbí méjì. Àfi tí mo bá rí pé ó ti ń lò tàbí ó ti ń gbóná ni mo máa ń fi fóònù mi sílẹ̀. Pápàjù lọ, lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí mo ń wá owó, mo sì ń fi fóònù mi mo fi ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní orí íńtánẹ́ẹ̀tì tó fi jẹ́ wípé ó mọ́ ó, ó lè ra fún mi díẹ̀ láti gbé fóònù jù sílẹ̀ tàbí wá iṣẹ́ mii ṣẹ. Mo-- bí mo ṣe ń rán aṣọ ni mo ṣe ń tẹ́ fóònù, nítorí pé mò ń wá owó ní gbogbo ọ̀nà. Mò ń wá owó láti, láti fi sanwó ilé àti fi láti fi ṣe àwọn nǹkan nípa ayé ara mi. Ìdíré tó fi jẹ́ wípé ó nira fún mi àti gbé fóònù sílẹ̀. Ó dàbí fóònù yìí ṣe wà yìí, mi ò gbọdọ̀ jẹ́ kí, kí ó kú mọ́ mi lọ́, torí pé ibẹ̀ ni àwọn oníbàárà mi máa ń pè mí sí tàbí tẹ àtẹ̀ránsẹ́ sí, sí mi tí mo sì gbọdọ̀ máa dá wọn lóhùn bí ó ti yẹ. Ìdíré tó fi dàbí ẹni pé ì ó ní ìgbà tí mo fi máa ń lo fóònù. Ìṣẹ́-- gbogbo ìgbà ni mo fi ń lo fóònù mi tí mo sì kì í gbé fóònù mi sílẹ̀. Ó máa ń lẹ́ra fún mi àti yàayàn gan-an ní fóònù mi torí mi ò fẹ́ kí wọ́n lọ wo ibi tí ó yẹ kí wọ́n wọ̀. Oríṣiríṣi nǹkan tó wà nínú fóònù mi tí mo sì dáàbòbò tí mi ò fẹ́ kí àwọn èèyàn kankan rí. Àwọn ẹ̀ka iṣẹ́ tí mò ń ṣe àti ìrìnàjò bí ayé mi ṣe ń lọ, ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú fóònù tí mo sì kì í fẹ́ kí wọ́n mọ gbogbo rẹ̀ ṣe ń lọ nípa mi. Ìdílé tí mi ò fi kí ń gbé fóònù mi sílẹ̀ tó fi jẹ́ pé gbogbo ìgbà ni máa ń wà ní ọwọ́ mi tí mo sì máa ń gbìyànjú àti dáàbòbò kí nǹkan máa ṣe. Fóònù jẹ́ nǹkan pàtàkì ní ayé òde tí a wà yìí. Fóònù ni a fi ń wá iṣẹ́, fóònù ni a fi ń ṣiṣẹ́, fóònù la fi ń pe oníṣẹ́, fóònù ni àwọn tó ń bá wa ṣiṣẹ́ fi ń pè wa. Oríṣiríṣi nǹkan ni a fi ń, ni a ń fi fóònù ṣe tó sì jẹ́ wípé kò jẹ́ kó gbà wa láàyè láti gbé fóònù sílẹ̀ tó fi jẹ́ pé ìṣẹ́jú ìṣẹ́jú ni mò ń lo fóònù mi ní ojoojúmọ́ tí mi sì kì í gbé fóònù mi sílẹ̀. Mo máa ń fi fóònù mi ṣe àwárí ìdí tí mo-- mo máa ń fi fóònù mi ṣe àwárí àwọn aṣọ kọ̀ọ̀kan. Bí i aṣọ kọ̀ọ̀kan ṣe dá tó tàbí bó ṣe wuyì tó tàbí bó ṣe wọ́n tó, fóònù ni mo fi máa ń ṣe. Fóònù ni mo fi máa ń ya àwòrán àwọn aṣọ yìí tí mo bá fẹ́ sí àwọn tí mo máa ra aṣọ lọ́wọ́ wọn. Tí mo bá sì ti parí àwọn aṣọ yìí tí mo ti rán wọn tán, fóònù mi náà ni mo fi máa ń ya àwòrán rẹ̀ ránṣẹ́ sí àwọn tó ni aṣọ kan fi lẹ̀ wo bí ẹwà rẹ̀ ṣe jáde sí. Fóònù yìí ni mo fi máa ń ṣe ìpolówó ọjà fún àwọn tó bá fẹ́ ra aṣọ. Tí mo bá ti ya àwòrán rẹ̀, mo máa ń tẹ sí orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì tí wọ́n sì rí bí ó ṣe rẹwà síi. Fóònù yìí ojoojúmọ́ ni mo máa ń lò tí mi ò sì kí ń gbé sílẹ̀ fún ìgbà kan. Àfi tí ó bá lò tàbí tí mo mọ̀ pé ó ti fẹ́ kú tàbí tí mo ti rí pé ó gbóná nìkan ni mo máa ń gbé ju sílẹ̀.

Hhm, lóòtọ̀ àwòrán ó pé oríṣiríṣi, ó sì ni bí a ti ń ya àwòrán kọ̀ọ̀kan. Iṣẹ́ mi ṣe iṣẹ́ àwọn tó ń ya àwòrán, ṣùgbọ́n tó bá jẹ́ ká lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fi ya àwòrán, mo mọ bí wọ́n ti ń ya àwòrán, nítorí pé iṣẹ́ mi náà jọ mọ́ iṣẹ́ tí mo gbọ́dọ̀ mọ bí wọ́n ti ń ya àwòrán. Fún díẹ̀ yìí mo máa ń ya àwòrán lóríṣiríṣi nípa aṣọ àti nípa ìrìnàjò tí mo rìn ní ojoojúmọ́ lẹ́ẹ̀kọ̀kan. So fún díẹ̀ yìí mo mọ bí a ti ń ya àwòrán láti orí fóònù. Ṣùgbọ́n ó ṣẹ mọ̀ pé àwọn ẹ̀rọ àyàwòrán wà tó sì jẹ́ pé àwọn tó kọ́ iṣẹ́ amọ̀dájú nípa àwòrán yíyà ná mọ àwọn ẹ̀rọ yìí lò. Mi ò lè fi ara wé wọn nítorí pé ìmọ̀ jìnlẹ̀ tí àwọn mọ̀, èmi ò mọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kákan ya àwòrán ní ṣókí àti lórí fóònù ni mo lè gbìyànjú tí mo sì máa ya àwòrán bó ti mọ̀. Mo máa ń ya àwòrán lórí fóònù mi nítorí èmi náà máa ń ya ara mi, mo sì máa ń ya àwọn aṣọ àwòrán tí-- mo máa ń ya àwòrán àwọn aṣọ tí mo bá rán sí àwọn olólùfẹ́ mi kí wọ́n ríí bóyá wọ́n lè nífẹ̀ẹ́ síi láti rà tàbí láti rán irú rẹ̀. Fún díẹ̀ yìí mo máa ń ya àwòrán. Kódà ìgbà mí tí a bá lọ sí excursion, tá lọ wo ohun kan, ohun ìyàlẹ́nu lóríṣiríṣi, mo máa ń ya àwòrán àwọn ibi tí a lọ lóríṣiríṣi tí mo bá sì ti post ẹ sí orí Íńtánẹ́ẹ̀tì, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí wípé àà, àwọn mọ́ nífẹ̀ẹ́ sí àwòrán tí mo ya, báwo ni mo ṣe ya? Ǹjẹ́ mo lè kọ́ àwọn? Máa wá sọ fún wọn pé àì, kì í ṣe nǹkan tí ó le. Tẹ bá ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ní ìyàwòrán lórí, ẹ lọ sí abẹ́ ìyàwòrán yìí, kẹ tẹ̀, kí ẹ sì ya àwọn nǹkan tí ẹ bá fẹ́ ya. Bóyá ẹ fídíò lè sì fẹ́ tún ṣe, ẹ tún lè ṣe fídíò àwọn nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Tẹ bá sì ti ní ẹ̀rọ tí ó dá, tó sì ní àwòrán gidi lórí, ẹ rí i pé èsì àwòrán tí ẹ ya ó da dáadáa tí ògbó rẹ̀ sì dúró regé. Èmi máa ń ya àwòrán ohunkóhun, mo sì máa ń ya àwòrán ohun kan lóríṣiríṣi tí gbógbo rẹ̀ sì máa ń dúró bó ti yẹ kó dúró. Fún díẹ̀ yìí mo mọ àwòrán ya lórí fóònù, ṣùgbọ́n tó bá jẹ́ ká lo àwọn ẹ̀rọ àyàwòrán gan gan, ó lè nira fún mi díẹ̀ nítorí pé mi ò kọ́ iṣẹ́ bí a ti ń ya àwòrán. Àwòrán yíyà jẹ́, ẹ́, iṣẹ́, ó jẹ́ iṣẹ́ gidi tí àwọn èèyàn sì fi ń pa owó gidi wọlé, ìyún àwọn tí wọ́n kọ́ iṣẹ́ mọ̀ dáadáa, dójú dójú. Bẹ́ẹ̀ ni, àyàwòrán ni wọ́n máa ń ya àwọn wedding níláńlá tàbí àwọn party níláńlá tó sì jẹ́ pé wọ́n ní àwọn irinṣẹ́ àyàwòrán yìí lóríṣiríṣi tó fi máa ń jẹ́ kí iṣẹ́ wọn kó jáde dáadáa. Tàbí àwọn tó máa ń ya àwọn ẹranko nínú igbó oríṣiríṣi tó ń pè ní nature, bóyá bí igi tàbí òdòdó tàbí ẹranko bó jẹ́ tí ẹranko orí ilẹ̀ ni tàbí ti inú omi. Mo máa ń gbé káàdà nsá kàá fún àwọn tó máa ń ṣe iṣẹ́ yìí nítorí pé kò rọrùn bó ti lè wo kó rí. Ó jẹ́ iṣẹ́ tí ó lè ra gan, tó sì jẹ́ iṣẹ́ tí ó mú, tó máa ń mú ẹ̀mí dání nígbà mìí nítorí pé àwọn ẹranko kan tí wọ́n lọ máa ń yá yìí, wọ́n máa ń kọjú ìjà sí àwòrán mi. Fún díẹ̀ yìí mo máa ń kí wọn wípé iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe. Ọ̀pọ̀ ló sì máa ń rìn ìrìnàjò lọ sí àwọn inú igbó ńlá tó máa ń jìnnà gan. Ó wa máa ń yà mí lẹ́nu pé ṣé lórí àwòrán yìí náà lẹ wa máa ń ya, lẹ́yìn ẹ wa máa ń fi ẹ̀mí yín wéwu sí i, iṣẹ́ ńlá ni ẹ ń ṣe o. Kódà gan ó wá mú mi dunú nípa ẹ̀rọ tí wọ́n ṣẹ̀ tún gbé jáde ní ayé òde òní, ẹ̀rọ drone tó jẹ́ wípé tí wọ́n bá ti fi àwòrán sí abẹ́ rẹ̀, ó lè gbé lọ sí ibi kí ibi láti ya àwòrán láì jẹ́ pé bóyá èèyàn tẹ̀lé. Iṣẹ́ ńlá ni wọ́n ṣe nínú àwọn iṣẹ́ yìí. Fún díẹ̀ yìí èmi kì í ṣe àyàwòrán ṣùgbọ́n mo mọ àwòrán ya.

Ohun ọ̀ṣọ́ jẹ́ ara àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù nínú ìmúra. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára dáadáa bí i ago, bí i ẹ̀gbà ọrùn, bí i yerini eti, bí i aṣọ tó ní yìí. Mo máa ń pa sára dáadáa tí mo sì nífẹ̀ẹ́ sí i jù. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa lò. Bóyá mo fẹ́ jáde ni o tàbí mi ò tí ì fẹ́ jáde o, ó máa ń wà ní ara mi ní ìgbàkúgbà ni. Àwọn ohun ọ̀ṣọ́ mi sì ni ó jẹ́ àwọn nǹkan tí ó máa ń wọ́n gidi gan bíi góòlù, bíi dáyámọ́ǹdì, bíi sílfà ni mo máa ń lò jù tó sì máa ń wọ́n dáadáa. Mo nífẹ̀ẹ́ sí, ẹ, ohun ọ̀ṣọ́. Mo nífẹ̀ẹ́ sí i gidi gan tí mo sì máa ń fi owó mi rà á nígbàkúgbà tí mo bá ti rí ààyè rẹ̀. Àwọn ohun ọ̀ṣọ́ mi, àwọn-- gbogbo àwọn tó wà ní agbègbè bí tí mo wà, wọ́n mọ wípé mo nífẹ̀ẹ́ sí ohun ọ̀ṣọ́ fún di èyí. Wọ́n máa ń pè mí sí ohun ọ̀ṣọ́ rírà dáadáa, wọ́n sì máa ń wá mi fún gan. Débi pé wọ́n á máa ń gbé bá mi nílé tí wọ́n bá rí pé mi ò tètè wá. Mo máa ń rán àwọn èèyàn tó ń lọ sí oríṣìíríṣìí orílẹ̀ èdè wípé kí wọ́n bá mi ra ohun ọ̀ṣọ́ bọ̀ tí mo sì máa ń rán ná owó lé lórí dáadáa. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí ó máa ń wù mí lò láti lò lọ sí òde ńlá. Bó ti jẹ́ òde kéré náà ni mo máa ń lò. Ṣùgbọ́n ohun ọ̀ṣọ́ mi lóríṣìíríṣìí ni mo máa ń lò wọ́n. Bóyá aṣọ funfun ni mo fẹ́ wọ̀ lónìí, mo ti ní àwọn ohun ọ̀ṣọ́ tó jẹ́ pé ó bá aṣọ funfun yìí lọ. Bóyá aṣọ pupa ni mo fẹ́ lò lónìí, mo ti ní àwọn ohun ọ̀ṣọ́ tó bá aṣọ yìí lọ. Bóyá aláwọ̀ kálákìnní sì ni mo fẹ́ lò ní òní, mo ti ní àwọn ohun ọ̀ṣọ́ tó bá gbogbo àwọn nǹkan yìí lọ. Bó-- láti orí bàtà títí dé orí fìlà tó fi dé orí ago ọwọ́ ni mo ti ní àwọn ohun ọ̀ṣọ́ tí gbogbo rẹ̀ bá lọ. Kódà nínú ọkọ̀ tí ó máa ń gbé mi rìn, ohun ọ̀ṣọ́ wà níbẹ̀. Nínú ilé mi, ohun ọ̀ṣọ́ wà níbẹ̀. Ni gbogbo ibi tí mo bá rìn sí tó jẹ́ àwọn ibi tí mo máa tí ń sì mi ni mo ti ní ohun ọ̀ṣọ́ kan tó fi jẹ́ wípé mi ò kí ń rìn láìní ohun ọ̀ṣọ́. Ẹ rò pé wọ́n fi ṣe mí ni. Ohun ọ̀ṣọ́ yìí jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa lò nígbàkúgbà. Mo nífẹ̀ẹ́ sí i gan tí mo sì máa ń kó owó mi lé lórí gan. Àwọn ọmọ mi àti àwọn aya mi, gbogbo ni mo ra ohun ọ̀ṣọ́ kọ̀ọ̀kan fún, tí mo sì fi orúkọ gbogbo wọn sí i lára. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí gbogbo wọn mọ wípé mo nífẹ̀ẹ́ sí i. Kódà gbogbo wọn gan, wọ́n ti nífẹ̀ẹ́ sí i pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ sí i yìí. Gbogbo wọn ton bá fẹ́ jáde báyìí ni a jọ máa ń lo ohun ọ̀ṣọ́. Ta bá rìn báyìí, ẹ máa gbọ́ woroworo, kẹ́rẹ́kẹ́rẹ́, korokoro ohun ọ̀ṣọ́. Ó wá máa ń jẹ́ ohun tí ó máa ń mú orí àwọn èèyàn wú ní àárín ìlú. Níbi tí a bá rìn sí báyìí, wọ́n ti mọ̀ pé o-- olú ohun ọ̀ṣọ́ kan ló dé yìí. Mo máa ń lo ohun ọ̀ṣọ́ sára dáadáa débi wípé tí mo bá ń rìn, owó ńlá ló ń bá mi rìn pẹ̀lú gboohun ọ̀ṣọ́ tí mo máa ń kó sára. Mo máa ń ṣe ohun ọ̀ṣọ́ aládase. Èmi ii sábà ra èyí tí wọ́n ti ṣe sórí igbá. Aládase ni mo máa ń sábà lò nítorí pé mo nífẹ̀ẹ́ sí i gan. Mi kì í fẹ́ kí i ń lo ohun ọ̀ṣọ́ tí mo mọ̀ pé ẹlòmíì ni irú rẹ̀. Ó máa ń dàbí àbùkù fún mi ni. Mo máa ń lo ohun ọ̀ṣọ́ tí ó yàtọ̀ sí títẹ̀ lòmíì tó sì wọ́n ju títẹ̀ lòmíì lọ. Bí mo ṣe nífẹ̀ẹ́ sí àwọn ohun ọ̀ṣọ́ mi rè tí mo sì máa ń lò bẹ́ẹ̀. Tẹ bá wọ inú ilé mi, ohun ọ̀ṣọ́ lóríṣìíríṣìí olówó iyebíye ló wà níbẹ̀. Kódà ọkọ̀ tí mò ń lò, ohun ọ̀ṣọ́ tó wà lára rẹ̀, mo dá ṣe ni tí ò sì sí ẹni tó ní irú rẹ̀ ní agbègbè ibi tí mo wà. Ohun ọ̀ṣọ́ mi jẹ́ ohun tó máa ń wọ́n gidi gan, tó sì jẹ́ pé àwọn iléṣẹ́ tó máa ń bá mi ṣé, wọ́n ti dá mi mọ̀ wípé ẹni tí ó ni ohun ọ̀ṣọ́ yìí kì í lo ohun tí ẹlòmíì bá ti lò àmọ́ ń bá ṣe ohun ọ̀ṣọ́ titi rẹ ni. Ó sì jẹ́ ẹni tó máa ń mú inú mi dùn, tó máa ń mú orí mi wú dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ohun ọ̀ṣọ́ mi, èmi ni.

Ibi ìkọ̀rọ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, nítorí pé ibi tí mò ń gbé níbí, ó jẹ́ ibi tí àwọn olè pọ̀ sí. Àwọn àlọ kóló ń kígbe, wọ́n pọ̀ ní àdúgbò mi gidi gan. Fún idí èyí, mo pín kọ́kọ́rọ́ mi sí bí ọ̀nà méjì sí mẹ́ta. Nítorí ìgbà mí, mo rí ìgbà tí mo ti kó gbogbo kọ́kọ́rọ́ mi jáde tí mo sọ gbogbo ẹ nù lẹ́ẹ̀kan náà. Ìjọ́ yìí jẹ́ ìjọ́ tí ó fún mi ní wàhálà púpọ̀ nítorí pé ó máa ń pẹ́ kí n tó wọlé. Nítorí iṣẹ́ tí mò ń se, tí mo bá ti jáde ní àárọ̀ báyìí, ó mọ n tó bí aago mọkànlá sí méjìlá, ìgbà mí aago kan òru kí n tó wọlé. Fún díẹ̀ yìí, ìgbà tí mi ò tíì mọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ gba ilé ibi tí mo gba yìí, mo máa ń kó kọ́kọ́rọ́ mi jáde títí di ìjọ́ tí ìsẹ̀lẹ̀ ńlá yìí tó sẹlẹ̀ tí mo sọ gbogbo kọ́kọ́rọ́ mi nù. Ìjọ́ yìí ó fún mi ní wàhálà se gidi gan, débi wipé kí n tó rí àyè wọlé ó tó bí aago méjì sí aago mẹ́ta tí ó ti rẹ mí gan tebí sí ń pa mí. So àti ìgbà yìí ni mo ti wá wò wipé kí n ma mọ kó kọ́kọ́rọ́ mi jáde àti pé tí mo bá fẹ́ máa fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí inú ààyíká mi, kó jẹ́ ibi tí ó ṣe kọ̀rọ̀ dáadáa, kó jẹ́ ibi tó ṣe kọ̀rọ̀ dáadáa tí ẹni kan ò ní tètè mọ̀. Nítorí àwọn tí a jọ ń gbé ní àdúgbò, wọ́n máa ń já ilé. Án búrọ̀ tà se pé wọ́n tún wa mọ ibi tí kọ́kọ́rọ́ wà, wọ́n kàn farabalẹ̀ wọlé kó gbogbo ohun tó wúlò nínú ilé lọ ní. Fún ìdí èyí, mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ọwọ́ èèyàn tí mo bá rí pé mo fi ọkàn tán tàbí kí n fi pamọ́ sí ibi tí mo mọ̀ pé ẹnìkan kan ò ní tètè ti rí. Àwọn ibi tí wọ́n máa ń fi kọ́kọ́rọ́ mi sí rèé tí ọkàn mi fi máa ń balẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà, mo sì tún máa ń mú ẹyọ ọkàn rìn, nítorí pé ìgbà mí àwọn tó ń tún àdúgbò se, wọ́n lè tún àwọn àyíká se kí wọ́n da ojú ibi tí mo máa ń fi sí rú kí n má tètè mọ̀. Ẹyọ ọkàn tí mo wá mú rìn yìí yóò jẹ́ kí n ní àǹfàní àti tètè wọlé, bó tilẹ̀ jẹ́ pé màá tètè wá ní àárọ̀ ọjọ́ kejì bóyá mo lè rí tàbí mi ò ní rí. Ṣùgbọ́n ma sa mọ̀ pé mo wọlé lọ sí mi ná, mo sì wá ń kan jẹ, mo sùn. Fún ìdí èyí, mo mọ ń fi kọ́kọ́rọ́ mi sí ọ̀nà bí méjì sí mẹ́ta níbi tí ẹnìkan kan ò tí lè rí. Mo sì tún máa ń gba lámọ̀ràn fún àwọn tí wọ́n ò bá ní ẹni tí wọ́n lè fi sọ́ ilé wipé kí wọ́n máa mú kọ́kọ́rọ́ wọn pamọ́ sí ibi tí èèyàn ò ní ti tètè lè rí tàbí kí wọ́n máa fi sí ọwọ́ èèyàn kan tí wọ́n fọkàn tán dáadáa. Àwọn ọ̀nà yìí máa ń jẹ́ ọ̀nà tí kò ní mọ̀ dá múyàn púpọ̀ tó sì máa ń fi, ẹ́ tó sì máa ń dín ìwọ̀n ewu kù ní ara èèyàn. Kọkọ̀ọ̀yàn o sì lè balẹ̀ láti lọ síbi tí èèyàn bá fẹ́ lọ. Kódà bó jẹ́ ọjọ́ bí i mélòó ni èèyàn fẹ́ lò níbi tí èèyàn ń lọ tàbí ọ̀sẹ̀, ọkàn yan ó balẹ̀ wípé ilé èèyàn wà ní ìpamọ́, kò sì sí ewu kankan tí yóò gbógun ti èèyàn. Kọ́kọ́rọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì lára ilé. Láìsí kọ́kọ́rọ́, bí i ẹran se ń wọlé ni olè na ó mọ wọlé. Àwọn tí èèyàn fẹ́ kí wọ́n wọlé gan, wọn máa wọlé. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti fi kọ́kọ́rọ́ sí ẹnu ilẹ̀kùn tí èèyàn sì mọ bí èèyàn ṣe ń tọ́jú rẹ̀, yóò dín àwọn nǹkan yìí kù tí kò ní sí ẹni tí ò lè mọ wọ ilé èèyàn bó ti wu wọ́n, tí ò sì ní sí ẹni tí ò lè mọ wọ ibi tí èèyàn ò fẹ́ kí wọ́n wọ tàbí jí àwọn òhun iní yàn kọ́. Kọ́kọ́rọ́ jẹ́ ohun pàtàkì tó sì máa ń dáàbòbò ilé lọ́wọ́ àwọn ọ̀gárà ọlọ́ṣà àti àwọn kólékólé olè. Kọ́kọ́rọ́ mi máa ń wà ní ìpamọ́ tí sì máa ń fi mí lọ́kàn balẹ̀ ní gbogbo ìgbà tí mo bá fi pamọ́ síbẹ̀. Ìgbà mí mo máa ń fi lé àbúrò mi lọ́wọ́ wípé kó mú lọ́wọ tí mo bá mọ̀ wípé ibi tí ó ń lọ kò jìnnà. Mo lè fi lé lọ́wọ́ wípé kó mú lọ́wọ́. Àwọn ara ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí rèé, mo sì máa ń fún àwọn tí mo bá fọkàn tán dáadáa ní àdúgbò wípé kí wọ́n bá mi mú lọ́wọ́ kí n má bá sọnù. Àwọn ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni tí ọkàn mi fi máa ń balẹ̀ dáadáa.

Owó tí mò ń gbà jẹ owó tí ó kéré fún mi nígbà tí mò fi ń ṣiṣẹ́ oṣù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mò máa ń fi ẹbi paná láti lọ síbi iṣẹ́ tí mo sì máa ń fi ẹsẹ̀ rìn ọ̀nà jíjìn. Ó ṣẹlẹ̀ wípé mo ṣiṣẹ́ oṣù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wón sì san owó oṣù kankan fún mi. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó bà mí nínú jẹ púpọ̀ tí ó sì jẹ́ kí irun bẹ́lẹ̀ dà mí dáa. Má jẹ mọ pé mi ò ní bá wọn ṣe iṣẹ́ oṣù wọn títí tí ti mo fi lọ kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń rán aṣọ. Iṣẹ́ ẹbí wọ́n ṣe ń rán aṣọ yìí ni iṣẹ́ tí mò ń ṣe fún ara lára mi tí mò sì jẹ́ ọ̀gá ara mi títí di ìsìn yìí. Mo tilẹ̀ jẹ́ pé owó mi ò tí ì bá eyinkù dà tí mò sì ń gbìyànjú bí ọrọ̀ ayé mi ó ṣe ní ìyànjú tí iṣẹ́ mi ó sì lè dàgbàsókè bí mo ti fẹ́. Ṣùgbọ́n mo mọ̀ pé bó tilẹ̀ hú kò rí, Olúwa ni agbára lórí ohun gbogbo. Owó tí mò ń rí ò tí ì tó mi ń lò, kò sì ti ka mi lẹ́nu tó. Ṣùgbọ́n mo sá mọ̀ pé iṣẹ́ ara mi ni mò ń ṣe, mò sì ń wá ìdàgbàsókè fún iṣẹ́ ara mi. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ oṣù tó wà níta tàbí iṣẹ́ tí a ń bá èèyàn ṣe níta ní owó rẹ̀ kéré tí wọ́n sì máa ń fi ẹ̀gbin lọ́ yàn púpọ̀ ló jẹ́ kí n wò wípé kí èèyàn kó mú iṣẹ́ ara rẹ̀ ṣe ó dà jú kí èèyàn máa sin orí olórí lọ nítorí pé bó pẹ́ bó yá ẹni tó ní iṣẹ́ yóò gba ṣẹ rẹ̀ lọ́wọ́ èèyàn. Èèyàn yóò wa di ẹni tí kò ní iṣẹ́ ọ̀kan lọ́wọ́ tàbí ọ̀nà tó lè fi rí owó tọ́jú ẹbí tàbí tọ́jú ara rẹ̀. Iidí rẹ̀ tí mo fi wò wípé kí n kọ́ iṣẹ́ fúnra mi kí n máa sin ara mi. Kò sí àlé burúburú kí n gba ṣẹ lọ́wọ́ ara mi. Bẹ́ẹ̀ ni mò sì mọ̀ pé bó pẹ́ bó yá ẹ̀mí náà ó jà náà tọ́nà ti ẹ̀mí náà ó dayọ̀ tí n lè máa rí owó ńlá níbi iṣẹ́ mi. Iṣẹ́ tó wà níta ní ìsìn yìí, bí ọ tilẹ̀ lọ sí ilé ìwé tó gba ẹ ìwé oyè kò tíì ṣọ̀rí pé kọ́ sì tún rí iṣẹ́ tó ní owó lórí gbà. Iṣẹ́ tó wà ní ìsìn àwọn iṣẹ́ ẹ àǹfàní ni iṣẹ́ tó jẹ́ wípé bó yá owó ní àǹfàní à ti mọ ẹni tó ní iṣẹ́. Ó ní irú àwọn iṣẹ́ báyìí tí èèyàn fi máa ń bọ́ sí wọn lọ́wọ́ dáadáa. Àwọn iṣẹ́ tó wà níta níìsín, wọ́n ò san owó gidi fún èèyàn, wọ́n ò sì ná ni bóyá èèyàn, èèyàn ń rí owó náà tàbí èèyàn ń rí owó lò. Fún dí e yìí kì í wù mí kí n ṣe irú àwọn iṣẹ́ yìí ju kí n ṣe iṣẹ́ ara mi lọ. Nítorí ẹ̀ ni mo fi máa ń sọ fún àwọn ọmọ lẹ́yìn mi wípé kí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ ṣe kókó dáadáa ó sì ṣe pàtàkì. Tó tilẹ̀ bẹ́ẹ̀ tilẹ̀ fẹ́ rí gba iṣẹ́ mi ṣe níta, ẹ sá mọ̀ pé ẹ ti ní iṣẹ́ ọwọ́. Lọ́nà yìí ẹ lè tọ́jú ara yín, ẹ sì lè máa rí owó ní ọ̀nà púpọ̀. Àwọn iṣẹ́ yìí ó ṣe kókó gan láti kọ́, bẹ́ẹ̀ sì ni ó ṣe pàtàkì láti mọ̀. Tí èèyàn bá ti fi lè fojú síi tí èèyàn fi ọkàn sìí, àri dájú tí ó wà wípé ìdàgbàsókè yóò tètè bá ayé ẹ̀ dà yàn. Ajé èèyàn, èèyàn ó sì lè tí rí ọ̀nà lọ. Fún díẹ̀ yìí mo máa ń sọ fún àwọn èèyàn láti mójútó iṣẹ́ ọwọ́ wọn bí wọ́n tilẹ̀ fẹ́ lọ sí school láti fi kọ́ iṣẹ́ mi. Ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ó ṣe kókó nígbà tí èèyàn bá sẹ̀ ń dàgbà bọ̀ kò lọ kọ́ iṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi bí ẹ́ gẹrungẹrun, aránṣọ, aṣebàtà, ẹ́ àwọn tó ń ṣe fọ́nísọ̀, àwọn tí wọ́n ń rẹ́lé tàbí tó ń kun ilé. Gbogbo àwọn iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé ó máa ń tètè la èèyàn tó sì máa ń tètè fi oúnjẹ sí orí tábìlì èèyàn tí kì í sì jẹ́ kí ara ní èèyàn ní àsìkò tí èèyàn bá káwé tán tí èèyàn rẹ́lẹ̀ máa wá iṣẹ́ káàkiri. Àwọn iṣẹ́ yìí ni iṣẹ́ tí èèyàn lè fi kọ́kọ́ máa rí owó náà tó sì fi jẹ́ pé àsìkò tí èèyàn fi ń wá owó èèyàn tó lè máa wá iṣẹ́ mi tó jẹ́ iṣẹ́ ọ́fíìsì tí kò sì ní jẹ́ kí ayé lè mọ̀ èèyàn púpọ̀ tọ́nà ó sì fi ètè si, tọ́nà ó fi ètè là. Owó àwọn iṣẹ́ yìí, àwọn iṣẹ́ oṣù yìí ó jẹ́ owó tí kì í tẹ́ èèyàn lọ́rùn, tí kò ì sì tó gbó bùkátà. Fún díẹ̀ yìí mo máa ń rọ àwọn èèyàn láti jẹ́ kí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ láti fi rí owó tó dára tó gbà. Bẹ́ẹ̀ ni.

Ó ní ọjọ́ tí mo lọ kí àwọn ọ̀rẹ́ mi nílé tí gbogbo wa ń jíyàn, tá ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìgbésí ayé tí a ti gbé sẹ́yìn. Àwọn ọ̀rẹ́ mi wá ń bi mí wípé a wá ń bírà wa nípa àwọn ìrìnàjò tí a ti rìn rí àti bí a ṣe rìn kankan. Mo wá, a wá ń bírà wa wípé omi mélòó ni a ti rí rí. Èmi wá ń sọ fún wọn wípé nípa tèmi o, mo ti rí omi òkun, bẹ́ẹ̀ sì ni mo ti rí omi Ọ̀ṣà. Ìkan tán àbí mi wípé ǹjẹ́ mo ti gún ọkọ̀ ojú omi rí. Ó wá mú mi rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ehn ní àwọn àsìkò kan báyìí tí mo lọ gún ọkọ̀ ojú omi, èyí tí ń máa ń sáré tí ń máa ń fò, tí wọ́n ń pè ní flying boat. Ọkọ̀ yìí a máa ń sáré gan dé bí wípé tí èèyàn ò bá di ǹkan mú, èèyàn lè jábọ́ sínú omi tí wọ́n sì wá èèyàn láwà tí. Ọkọ̀ yìí ó máa ń sáré gan. Ẹ̀rù bà mí ní ọjọ́ tí à ń sọ yìí níbí wípé mo, mo fẹ́ lè dákú nínú ọkọ̀ ojú omi yìí. Òtútù wá mú mi nítorí omi òkun ni. Omi òkun yìí tí wọ́n á ń ya yìí, bí ó ṣe ń ya yìí lọkọ̀ yìí ń gun orí rẹ̀ ní ń, ní ń fò níbẹ̀. À! Ó wá dàbí aṣé ma wò nínú àwọn eré àgbéléwò yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí. Wá ń rántí wípé à, kí ni yóò yàtọ̀ síra wọn àṣé bí ṣe máa ń rí nínú àwọn tẹlifíṣàn náà ni ṣe máa ń rí ní ojú aye. Ǹjẹ́ kí mọ̀ kí mọ́ ti sọ fún àwọn ọ̀rẹ́ mi nípa bí ọkọ̀ ojú omi yìí ṣe ṣe mí, bí mo ṣe kó àláye yìí, bí mo ṣe ṣe fun won, bí wọ́n ṣe ń fi mí ń rí ẹ̀rín nù. Wọ́n fi mí rẹ́rìn kíkankíkan. Mo wá ń sọ fún wọn pé à, kò tó ẹ̀rín tẹ́ ẹ̀rín yìí. Kí ni, kí ni mo wá ti sọ̀tẹ́ wá ń rín ẹ̀rín tó bá yìí. Àṣé irú rẹ̀ ti ṣẹlẹ̀ sí ìkan ninu won ọ̀rì tó jábọ́ sínú omi ni. Ọlọ́run ló yọ ìbẹ. Ó mú omi yoó kánrìn kán tó rí gbédè hospital. Ọlọ́run ló yọ tí ó gbà bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ló jẹ́ kí ọmọ ń rín ẹ̀rín yìí. Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ dé bí wípé n ò rààyè sọ̀rọ̀ nílẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí mo wá sọ yìí, èlò wa mú wọn rántí tí ó fi wá pa wọ́n lẹ́rìn tí ó tó bá wọn. Ọkọ̀ ojú omi jẹ́ ǹ tí ó máa ń rìn ní orí omi tí irin rẹ̀ sì máa ń yá. Ó yá láti ṣọdá omi sí òdì kejì tàbí láti rìn láti ìlú kan lọ sí ìkejì. Ọkọ̀ ojú omi wà fún ìkẹ́rù, ó sì wà fún ìrìnàjò lórísiríṣi, pé láti orílẹ̀èdè kan sí orílẹ̀èdè kejì tàbí láti àpá ìlú kan sí àpá ìlú kejì. Ọkọ̀ ojú omi jẹ́ ibi tí a ti lè gbafẹ́ tàbí tí a ti lè ṣe àwọn eré inú ọgbà tí kò ní pẹ́ jù. Ọkọ̀ ojú omi jẹ́ ǹ tí a lè fi ṣe pa ẹja lọ́dọ̀ tí mo sì ti ṣe rí tí èmi náà pa, tí mo tẹ̀lé ọkọ̀ ojú omi lọ sí àárín omi láti lọ pa ẹja ah A, a mọ́ dùn pa ẹja púpọ̀ ó sì ní irú àwọn ẹja tí ó dùn pa ju dáadáa tó jẹ́ pé ó máa ń dùn ń ṣe. Ọkọ̀ ojú omi náà dáa láti fi rìn ìrìnàjò, bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ǹ tí ó dùn fi ja ogun náà. Wọn a máa fi ọkọ̀ ojú omi, a máa fi ja ogun. Àwọn ọkọ̀ ojú omi kan wà fún ìgbafẹ́ tó sì ní iye owó tí wọ́n máa ń rà tó sì máa wọ́n gidi gan. Àwọn ọkọ̀ ojú omi yìí wọ́n máa ń tóbi, àwọn mí ò sì kín tóbi tí wọ́n sì máa ń ṣe inú rẹ̀ wọ́n ní ọ̀ṣọ́ dé bí wípé a máa ń jẹ́ kí owó tí wọ́n ń fẹ́ rà wọ́n kó wọ́n gidi gan. Mo níìfẹ̀ẹ́ sí ọkọ̀ ojú omi, ó sì wù mí kí èmi náà kí ni ẹyọ kan. Àwọn èyí tí wọ́n fi ń mọ ìgbafẹ́ ló ti lè jẹ́ pé ó wọ́n lòótọ́ ṣùgbọ́n a mọ́ owó wù mí kí èmi náà kí ni ẹyọ kan ní orúkọ mi. Kí èmi náà filẹ̀ wọn fi ṣe, eh, business kí wọn fi gba owó tàbí kí wọn fi ṣe ìrìnàjò lọ sí, láti ìlú kan lọ sí ìlú kejì. Mo níìfẹ̀ẹ́ sí ọkọ̀ ojú omi gan an. Bí mo ṣe níìfẹ̀ẹ́ sí ọkọ̀ orí ilẹ̀ tàbí ọkọ̀ ojú òfuurufú ni mo níìfẹ̀ẹ́ sí ọkọ̀ ojú omi náà. Fún díẹ̀ yìí, K'ọ́lọ̀hun ń ṣe owó kí èmi náà rà. Mo ti gún ọkọ̀ ojú omi lọ sí oríṣiríṣi ibi tí mo sì mọ bí ìrìnàjò wọn bó ṣe máa ń rí. Ó dà gan, ó mọ́ owó wù mí kí èmi náà ní ẹyọ kan. Bẹ́ẹ̀ ni ó wù mí kí ni ẹyọ kan.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi náà ma ń bi mí wípé nígbà wo ni ọjà tuntun yóò jáde. Temi náà sì ma ń bi àwọn tí wọ́n máa ń kó ọjà fún mi wípé nígbà wo ni ọjà tuntun yóò jáde. Àwọn òbére yìí ma sábà ń ṣẹlẹ̀ ní àsìkò ọdún tí wọ́n bá ti wò wípé ó yẹ kí ọjà tuntun yóò jáde. Bóyá wọ́n ti wá láti ra àwọn ọjà tàbí wọ́n ti ń múra àti ra ọjà tuntun ni wọ́n máa ń wá bí mi ní àwọn òbére yìí wípé nígbà wo ni ọjà tuntun yóò jáde. Ìgbà mìíràn tí mo bá ti lọ kó àwọn ọjà, ọjà lórísìírísi, mo ní láti bi wọ́n wípé ìgbà wo ni ọjà tuntun yóò jáde kí n lè mọ bí ń ṣe tún padà lọ àti bí ń ṣe pètò àti padà lọ àti bí ń ṣe pètò bí owó ṣe sára jọ láti lọ kó ọjà tuntun. Àwọn ọjà mi máa ń wà tó jẹ́ pé wọn kì í dà tó bí mo ṣe fẹ́. Nílé yìí mo ní lò láti bi wọ́n wípé ìgbà wo ni ọjà tuntun yóò jáde tàbí ìgbà wo ni kí n rán èèyàn wá láti wá kó ọjà tuntun. Ọjà tuntun máa ń jẹ́ ọjà tí ó máa ń mú kí àwọn ọjà tó kúnlẹ̀ kí wọ́n tún kó wọn tàbí kí wọ́n rà wọ́n. Nítorí tí a bá kó ọjà tuntun kún ọjà tó wà nílẹ̀, àwọn eeyan ó mọ̀ fi ojú ọjà àtijọ́ wo ọjà yìí. So ó jẹ́ ó sì dà kí èèyàn máa kó ọjà tuntun kún ọjà tó bá wà nílẹ̀ kí àwọn oníbàárà wọn lè máa ra ọjà kíákíá kí ọjà kó lè mọ́ lọ. Ó sì jẹ́ pé n ò lè ra gbogbo ọjà tó wà nílẹ̀ tán ní ẹ̀ẹ̀kan náà, ṣùgbọ́n ó dà kí èèyàn máa kó ọjà tuntun kún àwọn ọjà tó bá wà nílẹ̀ kí ọjà kó lè mọ́ yá kíákíá. Àwọn ìbére yìí ó máa ń wọ́pọ̀ láàárín àwọn customer tí wọ́n bá máa ń wá ra ọjà ní ìgbà sígbà. Wọ́n máa ń bi eeyàn wípé ìgbà wo ni ọjà tuntun yóò jáde tí a sì gbọ́dọ̀ dáwọn lóhùn wípé bóyá bí oṣù kan ni o tàbí ọ̀sẹ̀ méjì o tàbí ọ̀sẹ̀ mẹ́ta o tàbí ọdún kan ni o, rí a gbọ́dọ̀ fi dáwọn lóhùn kó má ba dàbí pé a ò fẹ́ ta ọjà fún wọn. Nílé yìí ọjà tuntun jíjáde jẹ́ ohun pàtàkì láti béèrè lọ́wọ́ àwọn tí èèyàn ra ọjà lọ́wọ́ wọn tàbí tí èèyàn ń kó ọjà lọ́wọ́ wọn. Àwọn nǹkan yìí ni àwọn nǹkan tí ó máa ń sábà ń ṣẹlẹ̀ ní ìgbà sígbà tí a bá ń ta ọjà. Ìgbà mìí tí mo bá sọ fún àwọn ọmọ kan lọ bá mi ra ọjà wá ní ọjà, mà á sì tún sọ fún wọn wípé kí wọ́n béèrè wípé ìgbà wo ni ọjà tuntun yóò jáde kí n lè mọ bí ń ṣe rán wọn lọ láti kó ọjà tuntun. Ọjà tuntun dára láti máa rà àti láti mọ̀, tete mọ̀ bí wọ́n ṣe kó wá.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo máa ń pè wọ́n ní àṣikọ̀ tí mo bá rí pé è ọjà mi ò fi gbogbo ará lọ dédé. Kódà mo máa ń tẹ àtẹ ìránṣẹ́ sí wọn, kó lè mọ wípé mo ń ran tí wọn àti pé mo ní mo, mo fẹ́ kí wọ́n wá bá mi ra ọjà mi. Àwọn oníbàárà tuntun yìí jẹ́ ohun tí mo gbọdọ̀ mọ̀ pé nígbàkúgbà kí wọ́n fi lè mọ wípé ọjà tuntun wà nílẹ̀. Torí àwọn oníbàárà àtijọ́ wọ́n ti máa ń mọ dédé àṣìkọ̀ tí ọjà mọ, ọjà mi mọ́ ń dẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn oníbàárà tuntun yìí, ìgbàkúgbà ni mo gbọdọ̀ mọ̀ pé wọ́n, kí wọ́n lè mo rántí àti yá ọ̀dọ̀ mi tí wọ́n bá wá sí ọjà tàbí láti wá ra nǹkan. Àwọn oníbàárà tuntun jẹ́ àwọn tí mo fẹ́, mo gbọdọ̀ fà lójú mọ́ra pẹ̀lú ọjà tuntun àti ohun tuntun tí mò se ṣẹ̀ kó sí orí igbá. Àwọn oníbàárà tuntun yìí jẹ́ àwọn tí wọ́n sì máa ń san owó ju àwọn oníbàárà àtijọ́ lọ. Wọ́n máa ń fi ọkàn tányàn kíá kíá, wọ́n sì máa ń san owó ju àwọn àtijọ́ lọ. Mo nífẹ̀ẹ́ sí àwọn oníbàárà tuntun nítorí pé wọn ò kí ń fi owó falẹ̀ fún di eyí. Mọ̀ ń pè wọ́n ní láti kí, mo sì máa ń pè wọ́n láti sọ fún wọn ipé ọjà tuntun ti délé. Àwọn oníbàárà tuntun yìí ni mo máa ń sọ fún àwọn tá jó máa ń ta ọjà wípé tí wọ́n bá ti ń rí àwọn oníbàárà tuntun, kí wọ́n máa tọ́jú wọn dáadáa. Kò mó fún wa ní omi tuntun mú tó bá ti wò ibusan won. Má sì máa fún wọn ní ǹkan láti fi panu tàbí ẹ̀bùn láti fi mú inú wọn dùn nígbàkúgbà tí wọ́n bá wá, nítorí pé àwọn ni wọ́n máa ń jẹ́ kí ọjà kó tètè lọ nílẹ̀. Àwọn oníbàárà tuntun yìí sì rèé wọ́n máa ń tètè ń bínú tí èèyàn ó bá tètè dá wọn lóhùn, nítorí ọ̀nà pọ̀ fún wọn láti yà. Tí ọ ba jàjà wà, rí oníbàárà tuntun, ṣe wọ́n dáadáa, kó tọ́jú wọn kí wọ́n lè mọ̀ ju ibùsọ̀ rẹ láti lè máa yá ọ̀dọ̀ rẹ láti wá ra nǹkan ní ìgbàkúgbà. Ìpọ̀ ìgbà tí o bá ti sí ọjà báyìí, a máa ń dúró sí ìta láti wá fún oníbàárà tuntun. Àwọn oníbàárà tuntun yìí máa ń dàbí ẹbùn ńlá ni fún wa nítorí pé àwọn ni wọ́n máa ń wá láti bá wa ra ọjà nígbàkúgbà tí, tí, tí ọjà yóò fi fúyẹ́ nílẹ̀. A máa ń dúró, a máa ń jà, kódà a máa ń san owó fún àwọn tí wọ́n mọ̀ bá wa pé oníbàárà tuntun nígbà mí nítorí pé a mọ̀ pé àwọn oníbàárà tuntun náà lè san irú owó tí à ń wá. Àwọn oníbàárà tuntun yìí sì rèé, wọ́n àì fi òní dọ́là. Ìjọ tan bá ní àwọn ń bọ̀ báyìí, náà ni wọ́n máa ń wá tí wọ́n sì ra ọjà tí ó máa ń mú inú yan dùn. Àwọn oníbàárà tuntun jẹ́ àwọn tó máa ń dàbí ẹni tí Ọlọ́run ran sí wa láti bá wa ra ọjà ni nítorí pé gbogbo ìgbà kígbà tí o n bá ti wọ inú ọjà wa báyìí, inú wa máa ń dùn láti rí wọn. A sì máa ń ṣe wọ́n dáadáa kí wọ́n lè tún padà wá ní ìjọ mi. Àwọn, mo nífẹ̀ẹ́ sí àwọn oníbàárà tuntun yìí tí mò ṣẹ̀ ní ní ọ̀sẹ̀ tó kọjá lọ yìí. Láti ọdún tó kọjá lọ ni ọjà mi ti wà láì ta. Ṣùgbọ́n ọwọ́ kan tí àwọn oníbàárà tuntun yìí dé ni wọ́n kó ọjà mi kúrò tí gbogbo ẹ sì yà kíá kíá. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa àwọn oníbàárà tuntun wipe opolopo won ni won mo bi won se n ta oja won ti won si mo bi won se n dabobo oja won. Nílé yìí, a máa ń tọ́jú oníbàárà tuntun tí a bá sì tètè rí wọn. A máa ń pè wọ́n láti fi mọ àlàáfíà wọn tàbí mọ ìhìn, ipò tí wọ́n wà àti ìjọ tí wọ́n tún padà wá bá wa ra ọjà kí a lè mọ bí a ṣe lè ṣe ètò ọjà wọn sílẹ̀ nítorí pé ọjà wọn wà ní ara àwọn ọjà tí o máa wọ́n, o máa wọ́n tí kì í sì wọ́pọ̀. Fún idi eyí, a máa ń ṣètò wọ́n sílẹ̀ ni nítorí pé ọwọ́ kan tí wọ́n bá dé báyìí kí wọ́n gbé ọjà wọn ni kí wọ́n sì san owó ló máa ń tẹ́ wọn lọ́run. Wọ́n máa ń tètè bínú tí a bá tètè dá wọn lóhùn. Wọ́n sì máa ń tètè fi ibùsọ̀ sílẹ̀ tí a bá dá wọn lóhùn. Fún dè yí, a máa ń ti n pèsè ọjà wọn sílẹ̀ kí inú má ba bí wọn. Bẹ́ẹ̀ ni.

Mo lọ rí dókítà ní oṣù tó kọjá. Mo lọ se orísìírísìí àyẹ̀wò nípa ìlera mi. Kì í ṣe pé ìlera mi dẹnu kọlẹ ọ, ṣùgbọ́n ó dá láti máa ṣe àyẹ̀wò ìlera. Bẹ́ẹ̀ ni ìlera ìfúnpá, ìlera ojú, ìlera ara tàbí ẹ́, gbogbo ohun tó le fẹ́ máa dojúkọ ìlera ara, o gbudọ̀ ni mo lọ máa ń rí dókítà mi fún. Dókítà mi sì máa ń ṣe àlàyé gbogbo rè fún mi ní ẹyọkọ̀ọ̀kan láti jẹ́ kí ó lè yé mi. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń mú àwọn ọmọ lọ láti lọ rí dókítà láti lọ wo ìlera mi, láti lọ wo ìlera wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni mo sì máa ń tẹ̀lé ìyá mi lọ láti lọ fiṣẹ́, láti lọ rí dókítà ká lè mọ ìlera wọn àti láti mọ ìrú òògùn tó yẹ fún wọn ní lílò. Nítorí wípé wọ́n ti ń di àgbà, wọ́n sì gbọ́dọ̀ mọ tọ́jú, a sì gbọ́dọ̀ mọ tọ́jú wọn dáadáa. Fún dí ẹ̀yìí mo lọ máa ń rí dókítà. Ìgbà kẹ́yìn tí mo wá lọ rí dókítà ní oṣù tó kọjá, mo lọ rí wọn fún ọ̀rọ̀ test èyí tí mo ti ṣe sẹ́yìn láti lọ, láti gba èsì ìdánwò. Ṣùgbọ́n ìgbà tí mo rí èsì ìdánwò yìí, ó jẹ́ kí inú mi dùn púpọ̀ nítorí pé kò sí àìsàn kan tó ń gbógun ti ìlera mi. Fún'dí ẹ̀yìí inú mi dùn wípé mi ò ní àìsàn kan lára. Ẹ̀yin ara mi sì pé pérépéré, bó ti yẹ kó pé àwọn dókítà yìí jẹ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí owó jù, torí wọ́n sì nífẹ̀ẹ́ sí handwriting tí a kì í lè rí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá kọ òògùn fún mi báyìí, èmi, mi ò kí ń lè dáka fúnra mi. Àfi ìgbà tí mo bá tó mú dé ibi tí wọ́n ti ń ta òògùn ni wọ́n tó máa ń dáamd. Ṣé ó yẹ kí ó jẹ́ ẹ́, ìkọ́, òǹkọ́ dókítà ni a ní máa rí dáadáa? Ọ̀rọ̀ yìí jẹ́ ohun tó máa ń yà mí lẹ́nu, torí mo rò pé ó yẹ kí wọ́n lè mọ kọ ẹ́ writing wọn kó lè máa yọ dáadáa ká lè máa rí ká dáadáa. Àwọn ni wọ́n wa máa ń kọ ìkọ́kúkọ̀ sínú òwe. Àwọn dókítà sì jẹ́ àwọn kan tí wọ́n ṣe pàtàkì láàárín àwùjọ nítorí iṣẹ́ wọn. Àwọn èèyàn mọ̀ pé iṣẹ́ dókítà jẹ́ iṣẹ́ tó ní agbára tí ó sì ní ewu nínú. Fún'dí ẹ̀yìí wọ́n máa ń gbé òògùn fún wọn ní ìgbàkúgbà tí wọ́n bá rí wọn. Ṣùgbọ́n ìgbéraga àwọn dókítà yìí pọ̀ dé bí pé wọ́n máa ń wo èèyàn tẹ́mbẹ́lú bí ẹni tí ó lè kú ní ọ̀la. Fún'dí ẹ̀yìí mi ò kí ń fi ojú sílẹ̀ fún wọn láti jẹ́ kí wọ́n rí mi fín tàbí láti fi wu ìwà àìtọ́ sí mi. O, mo jẹ́ ẹni kan tí mo ní ìgbéraga díẹ̀ ṣùgbọ́n èmi jẹ́ kí ẹni kankan kó rí mi fín. Fún'dí ẹ̀yìí mi ò kí ń fi ojú sílẹ̀ fún àwọn dókítà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní owó lọ́wọ́, wọ́n sì ní ipò ní àárín ìlú. Ṣùgbọ́n ju bẹ́ẹ̀, ju bẹ́ẹ̀ lọ, mo, mo máa ń fún wọn ní ọwọ́ tí wọn mọ̀ sí. Wọ́n fẹ́ kí wọ́n fún èmi náà ní ọwọ́ témi nítorí pé iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀, iṣẹ́ èyìí tí àwọn yàn lááyò nù. Iṣẹ́ yìí témi náà sì yàn lááyò. Ọ̀gá ni mí níbi iṣẹ́ mi. Fún'dí ẹ̀yìí mi ò kí ń jẹ́ kí àwọn dókítà yìí kí wọ́n bá mi sọ̀rọ̀ bí wọ́n ti fẹ́ tàbí kí wọ́n ṣe mí bí wọ́n ti fẹ́. Mo, owó ni mò ń san fún wọn, kì í ṣe pé mò ń gba ní ọ̀fẹ́. Ọ̀pọ̀ ìgbà tí mo bá sì kó àwọn ọmọ mi lọ láti lọ gba ẹ́, àyẹ̀wò ìdánwò ẹ́ àlàáfíà tí wọ́n ṣe, wọ́n máa ń fẹ́ sọ fún àwọn ọmọ wípé kí wọ́n máa ṣọ́ra fún àwọn ìjànbá tó lè léwu fún wọn tàbí tó lè máa gbógun ti ìlera wọn. Bí i ká fi ọwọ́ gbo ilẹ̀ ká má lè fọ ọwọ́ tàbí kí ẹ̀, nǹkan kan máa ṣe wá nínú ara ká má lè tètè tọ́jú rẹ̀. Ó jẹ́ ẹni tí ó máa ń ní agbára púpọ̀ tí ó sì yẹ kí ó máa rí bẹ́ẹ̀. Fún'dí ẹ̀yìí mo sọ fún àwọn ọmọ wípé ká máa gbọ́ ọ̀rọ̀ tí dókítà bá ń sọ fún wọn, ki wọ́n sì mo ṣe ère ipá tábí i kán máa ṣe, máa fi ọwọ́ gbo ìdọ̀tí tí wọ́n lè mú lọ sí ẹnu.